Ṣé o máa ń tan ìkíni ní orí fóònù rẹ? Lálá kọ́kọ́, fóònù jẹ́ ẹ̀rọ àgbéká tí a máa ń gbé ká, tí a máa fi ń gba ìpè láti àwọn ọ̀dọ̀ ọ̀rẹ́ wa tàbí mọ̀lẹ́bí. Fóònù jẹ́ ohun èlò pàtàkì ní ayé òde òní nítorí wípé a máa ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Nítorí ìdí èyí, a gbọ́dọ̀ tan ìkíni tí àwọn elẹ́yìnbo ń pè ní notification kalẹ̀. Nítorí wípé tí a bá ní àtẹ̀ránṣẹ́, òun ni ó jẹ́ ká tètè mọ̀ wípé a ti ní àtẹ̀ránṣẹ́ láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí, ọ̀rẹ́ tàbí àwọn ará àdúgbò. Nítorí ìdí èyí, ó dára kí a máa tan ìkíni kalẹ̀. Ìkíni yìí yóò jẹ́ ká tètè mọ̀ ǹkan tí ó ń lọ ní orí fóònù wa. Nítorí ìdí èyí, mo máa ń tan ìkíni mi kalẹ̀ ní gbogbo ìgbà lóòrè kóòrè. Èyí máa ń jẹ́ kí n tètè rí àwọn ǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní orí fóònù mi àti ní gbogbo àgbáyé. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa tan ìkíni yìí kalẹ̀ ní ojoojúmọ́, láàárọ̀, lọ́sàn àti ní àṣálẹ́.

Kí ni ó ma ń wà nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí a bá ṣẹ̀ṣẹ̀ gba sí iṣẹ́. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a má a gba àwọn òṣìṣẹ́ tuntun, nítorí pé wọ́n ó mú okun tuntun àti agbára tuntun wá sí ibi iṣẹ́. Tí a bá sì fi wọ́n ní ọkàn balẹ̀, tí a gbà wọ́n pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà, wọn ó lè bá wa ṣiṣẹ́ ní ọ̀nà tó dára gidigidi, wọn ó sì mú iṣẹ́ wa lọ sí ìpele tó ga jù. Nítorí ìdí èyí, ó dára kí a máa gba àwọn òṣìṣẹ́ tuntun sí ilé iṣẹ́ lóòrèkóòrè, nítorí wípé wọn ó lè bá wa ṣiṣẹ́ yìí pẹ̀lú agbára tí ó tàyọ́, àti pé pé ó dára kí a máa sanwó fún wọn ní oṣooṣù, ká sì fi ọkàn wọn balẹ̀, nítorí wípé tí a ò bá fi ọkàn wọn balẹ̀, iṣẹ́ náà ò ní lọ dédé.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ nǹkan tí a máa ń wọ̀ nígbà ọyẹ́ àbí nígbà tí òtútù bá mú. Nítorí wípé kò dára kí á máa ṣí ara sílẹ̀ nínú òtútù, nítorí wípé ó lè fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn sí àgọ́ ara wa. Nítorí ìdí èyí, ó dára kí a máa wọ aṣọ òtútù nígbà tí òtútù bá mú.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ní ìgbékalẹ̀ ohun gbogbo tí a bá fẹ́ ṣe. Nítorí wípé tí a ò bá ní ọgbọ́n ìgbékalẹ̀ iṣẹ́, iṣẹ́ náà ò ní lọ dédé. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa kọ gbogbo àwọn iṣẹ́ tí a bá fẹ́ ṣe. Ó yẹ kí a máa kọ wọ́n kalẹ̀ ní ọ̀nà tí ó yẹ. Nítorí wípé kí iṣẹ́ náà bá lè lọ dédé. Àwọn iṣẹ́ tí a bá kọ kalẹ̀, a ó lè tẹ̀lé gbogbo ìlànà àti ìṣe àti ọ̀nà tí ó yẹ ká gbà láti fi lè mú iṣẹ́ náà kó wá sí ìmúṣẹ àti àṣeyọrí. Nítorí ìdí èyí, ó dára láti máa kọ gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ ṣe kalẹ̀. Ó sì dára kí iṣẹ́ wa ní ìlànà àti àkókò tí a fẹ́ fi ṣe gbogbo àwọn iṣẹ́ yìí.

Ìgbà mélòó ni o má n ṣe àyẹ̀wò méèlì rẹ? Méèlì jẹ́ ọ̀nà kan tí a máa fi ń bára wa sọ̀rọ̀ ní ayé òde òní. A máa ń lo méèlì ní orí ẹ̀rọ ayélujára, a sì má a ń kọ ọ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá. A lè fi méèlì ránṣẹ́ láti ìlú kan lọ sí ibòmíràn, a lè fi ránṣẹ́ láti orílẹ̀èdè kan lọ sí ibòmíràn ní orí ẹ̀rọ ayárabíàṣá. Àmọ́ kí ẹ̀rọ ayárabíàṣá yìí tó lè ṣe iṣẹ́, ó gbọdọ̀ ní nǹkan tí à ń pè ní àwọn èròjà tí ó jẹ́ kí gbogbo wọn kánjọ fi ọwọ́ so wọ́pọ̀. Láìsí èròjà tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì, àwọn ẹ̀rọ ayárabíàṣá wọn ò ní lè rí iṣẹ́ wọn ṣe. Nítorí ìdí èyí, a gbọdọ̀ ní ẹ̀rọ ayárabíàṣá tí àwọn elẹ́yìnbo ń pè ní Íńtánẹ́ẹ̀tì prófáídà. Lẹ́yìn eléyìí ni méèlì wa yóò ṣe fi ránṣẹ́ sí ẹ̀rọ ayárabíàṣá mìíràn àbí ní ìlú mìíràn.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Àbí nígbà wo ni o máa ń gbé irun rẹ lọ sí ọ̀dọ̀ àwọn tí ó máa ń bá ọ gé irun rẹ? Irun jẹ́ ohun kan tí a gbúdọ̀ mójútó gidigidi nítorí pé tí a ò bá mójútó o lè fa àwọn nǹkan tí ò dá sí àgọ́ ara wa. Nítorí ìdí èyí, ó dára kí a má a gé irun wa. Àwọn ẹlòmíràn a sì máa gé irun wọn ní ẹmẹ́jì lóṣù, àwọn ẹlòmíràn a máa gé irun wọn ní ẹ̀ẹ̀kan lọ́ṣù. Ṣùgbọ́n, pàápàá jùlọ ó dára láti máa gé irun ká sì jẹ́ kó wà ní ìmọ́tótó. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kí n má a gé irun mi ní ẹmẹ́jì lóṣù, ní ìbẹ̀rẹ̀ oṣù àti ní ìparí oṣù. Àwọn ìgbà tí mo máa ń gé irun mi ni eléyìí. Ìgbà míràn sì wà mo máa ń gé ní ẹ̀ẹ̀kan lóṣù, nítorí pé ó dára kí a máa fi jọ́si. A ò gbúdọ̀ máa gé irun wa ní ẹkẹjì lóṣù nítorí wípé ilé àwọn barber yẹn náà ó jìnnà, ilé àwọn tó máa ń gẹ orí wa jìnnà.

Ìgbà mélòó ni o máa ń wo ju àwòrán lójoojúmọ́? Tí a bá n ṣe iṣẹ́ ní orí ẹ̀rọ ayélujára àbí ti iṣẹ́ wa jọmọ́ nǹkan tí a n fi íńtánẹ́ẹ̀tì ṣe, a máa n wo ojú mọ́ùmáwòrán ní ojoojúmọ́. Ó kéré jù bí wákàtí méje àbí mẹ́jọ ni a máa fi n wo ojú àwòrán lójoojúmọ́ nítorí wípé iṣẹ́ tí à ń ṣe léyìí. Àmọ́ àwọn tí ò bá fi ẹ̀rọ ayára bí àṣá ṣiṣẹ́, wọ́n lè wo ẹ̀rọ amọ́máwòrán ní bí i wákàtí mẹ́ta àbí mẹ́rin ní ojoojúmọ́. Pàápàá jùlọ, a ò gbọdọ̀ jẹ́ kí ó pọ̀ jù, nítorí wípé tí a bá jẹ́ kí ó pọ̀ jù, ó lè ba ojú wa jẹ́, ó sì lè fa àìsàn sí ago ara wa. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa lo ohun tí àwọn elẹ́yìnbo ń pè ní gíláàsì. Gíláàsì yìí ò ní ó jẹ́ kí ojú wa ní ààbò, yóò sì dáàbò bo ojú wa nígbà tí a bá ń wo ojú ẹ̀rọ amọ́máwòrán lójoojúmọ́

Ṣé o ti lé ẹni kan kúrò ní ibi iṣẹ́ rí? Kí a tó le èyàn kúrò ní ibi iṣẹ́, a gbudọ̀ kọ́kọ́ wádìí dáradára nǹkan tí ènìyàn náà ṣe kí a tó lè kúrò ní ibi iṣẹ́. Orísìírísìí ìdí ló lè ṣẹlẹ̀ tí a fi le léyàn kúrò ní ibi iṣẹ́. Alákọ̀ọ́kọ́, tí a bá rí pé irú ẹni bẹ́ẹ̀ kò jáfáfá tó lẹ́nu iṣẹ́ àbí tí a bá rí pé ó ń ṣe ìmẹ́lẹ́ ní ẹnu iṣẹ́ la tó lè lé kúrò ní ibi iṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì, tí a bá rí pé ẹni náà ò fi ìfẹ́ àti inú dúndùn ṣe iṣẹ́, a lè lé kúrò ní ẹnu iṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé tí a bá rí pé ẹni náà ò ṣe olódodo, kò sì jẹ́ olóòótọ́ ní ẹnu iṣẹ́ rẹ̀, a lè lé e kúrò ní ẹnu iṣẹ́. Pàápàá jùlọ, tí a bá rí wípé ẹni tọ̀ún yóò pa iṣẹ́ wa lára, a gbudọ̀ lé kúrò ní ẹnu iṣẹ́. Gbogbo àwọn ìdí yìí ni a gbudọ̀ wọ́n kọ́ ṣe àyẹ̀wò rẹ̀ kí a tó lèyàn kúrò ní ẹnu iṣẹ́.

Nígbà wo ni o máa ń lọ sùn àti wípé nígbà wo ni o máa ń jí láààrọ̀? Ìgbà tí a bá fẹ́ sùn, ó máa ń bọ́ síbi agogo mọ́kànlá ní àṣálẹ́. Àmọ́ kí a tó sùn, a ó ti ríi wípé a ti jẹ oúnjẹ alẹ́, a sì ti ṣe gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe. Nígbà mìíràn sì wà a máa ń ka ìwé àbí ká gbàdúrà àbí ká bá àwọn mọ̀lẹ́bí wa sọ̀rọ̀ àbí ká wo ẹ̀rọ amóhùnmáwòrán kí a tó sùn ní àṣálẹ́. Tí a bá sì tún sùn ní àṣálẹ́, a ó jí ní déédé bí agogo mẹ́fà òwúrọ̀. Tí a bá jí ní òwúrọ̀, a ó gbàdúrà. Tí a bá ti gbàdúrà tán, a ó ṣe gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe kí a tó mọ̀ lọ sí iṣẹ́ òjọ́ wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a máa ń ṣe ní àárọ̀ tàbí alẹ́ kí a tó sùn. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí torí wípé a ó lè rí ibi sùn dáadáa.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣẹ tó ẹ̀rọ rí, àbí ṣé o ti béèrè ìrànwọ́ lọ́wọ́ ẹnikẹ́ni rí? Bẹ́ẹ̀ ni, kí a béèrè ìrànwọ́ ní ọwọ́ ènìyàn ó dára. Pàápàá jùlọ tí a bá dé agbèdè tí a ò mọ nǹkan tí a ṣe mọ́, àbí tí ipá àti agbára wa bá ti pìn lórí iṣẹ́ kan tàbí òmíràn, a lè béèrè ìrànwọ́ ní ọwọ́ ẹni kejì wa. Ìrànwọ́ jẹ́ nǹkan tí ó máa ń tètè mú ní jánà, só dà kí èèyàn má ba à rin ìgbẹ́ lọ sí ọ̀nà tí ò yẹ. Ó dára kí a má a béèrè ìrànwọ́ lọ́wọ ẹni kejì wa àbí ọ̀rẹ́ wà àbí ará àwọn àdúgbò wa. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a má a béèrè ìrànwọ́.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Eyín wa jẹ́ àgọ́ ara tí a gbọ́dọ̀ máa ṣètọ́jú rẹ̀ ní ojoojúmọ́. Nítorí wípé tí a ò bá ṣe ìtọ́jú eyín wa, ó lè fa àìsàn sí àgọ́ ẹnu wa, èyí tí kò sì dára rárá. Nítorí ìdí èyí, a gbọ́dọ̀ máa fọ eyín wa ní àárọ̀ àti alẹ́. Tí a bá ti jí ní àárọ̀ kùtùkùtù, ká rí dájú wípé a fọ eyín wa kó sì mọ́ tónítóní àti wípé tí a bá ti fẹ́ lọ sùn ní alẹ́, a gbọ́dọ̀ rí dájú wípé a fọ eyín wa ní alẹ́ ká fọ kó mọ́ tónítóní kí a tó lọ sùn ní àṣálẹ́. Tí a bá ṣe àwọn eléyìí ní ojoojúmọ́, eyín wa yóò sì mọ́, yóò sì funfun dáradára. Tí a bá fọ eyín wa, ó lè fa ìdọ̀tí, ó sì tún lè fa àìsàn, ó sì tún lè fa kí eyín wa kí ó máa rùn. Nítorí ìdí èyí, a gbọ́dọ̀ máa fọ eyín wa lóòrèkóòrè àti ní gbogbo ìgbà kó ba lè dára fún wa.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ ní dédé agogo mẹ́fà àárọ̀. Tí a bá sì ti jí ní àárọ̀, a ó kọ́kọ́ gbàdúrà sí ọlọ́run tó mú wa rí ọjọ́ titun. Tí a bá ti gbàdúrà tán, a ó lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà. Tí a bá sì dé láti ilé ìjọsìn, a ó lọ a ó rìn, a ó ṣe àwọn eré ìdárayá tó máa ń jẹ́ kí ara ẹni jí pépé. Tí a bá ṣeré ìdárayá tán, a ó wẹ̀. Tí a bá tún ti wẹ̀ tán, a ó jẹ oúnjẹ àárọ̀ wa. Tí a bá ti jẹun tán, a ó lọ sí ẹnu iṣẹ́ wa tàbí kí a wá ìwé kan kí a sì máa kà. Tí a bá ṣe gbogbo eléyìí tán, bí ago méjìlá ọ̀sán yóò lù. Tí ago méjìlá ọ̀sán bá lù, a ó lọ sí ilé ìwé, a ó lọ mú ọmọ wa. Tí a bá mú ọmọ wa dé, a ó ṣe àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe. Kí a tó ṣe gbogbo eléyìí tán, ilẹ̀ ó ti ṣú, a ó sì dáná alẹ́ tí a jẹ. Tí a bá ti jẹun alẹ́ tán, a ó wẹ̀. Tí a bá ti wẹ̀ tán, a ó wo ẹ̀rọ ayélujára wa, a sì wo gbogbo àwọn méèlì wa. Tí a bá ṣe eléyìí tán, a ó sì lọ sórí ibùsùn wa láti lọ sùn. Tí a bá ṣèyí tán, àwa tún jí ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ kejì.

Èdè wo ni o fẹ́ràn láti kọ́ ní àkókò yìí? Oríṣiríṣi èdè ló wà ní gbogbo àgbáyé. Àmọ́ èdè tí àwọn ènìyàn máa ń sọ jù ni èdè gẹ̀ẹ́sì tí àwọn olóyìnbo ń pè ní English. Àmọ́ èmi wá láti orílẹ̀èdè Nàìjíríà. Èdè abínibí mi sì jẹ́ èdè Yorùbá. Èdè Yorùbá dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó jẹ́ èdè kan tí ó máa ń buyì kúni ní àwùjọ. Ó jẹ́ èdè tó ṣe wípé tí a bá sọ́, àwọn ènìyàn máa ń bu ọlá fún èdè Yorùbá yìí. Àmọ́ a ní àǹfààní láti kọ́ èdè mìíràn ní orílẹ̀ èdè yìí. Àwọn èdè tó sì wà bí i èdè Haúsá, èdè Ígbò, èdè Tapa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi èdè ló wà ní orílẹ̀èdè Nàìjíríà. Wọ́n pọ̀ rẹrẹ. Àmọ́ a lè kọ́ àwọn èyí tó bá wù wá nínú àwọn èdè náà. Ni òkè òkun oríṣiríṣi èdè ló wà. Èdè bíi French, èdè bíi Spanish, èdè bíi German àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ a gbọdọ̀ kọ́ èyí tí a bá fẹ́ràn jù. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn láti kọ́ èdè tí à ń pè ní èdè French àti èdè Spanish. Nítorí wípé àwọn èdè yìí dára lọ́pọ̀lọpọ̀ láti máa kọ́. Ó sì máa ń jẹ́ kí ènìyàn tètè rí ìlú mìíràn wọ̀ tí ènìyàn bá mọ bí wọ́n ṣe ń sọ àwọn èdè yìí. Àwọn èdè yìí dára gidigidi nítorí wípé tí a bá kọ́, ó máa ń jẹ́ kí ènìyàn ní àfojúsùn, ó sì tún máa ń jẹ́ kí ènìyàn ní iyì ní àwùjọ.